Ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ní àsìkò yìí, àwọn kan máa ń sọ pé gbéra. Gbéra yẹn wa ní ìtumọ̀, ó jẹ́ ṣé pé kí èèyàn ṣe kíá, kó ṣe gidi, òun ni gbéra. Bo tì le jẹ́ pé tí èèyàn gbéra ni wípé boya ti eeyan bá jókòó sílẹ̀, ọ̀rẹ́ tí wọ̀n lè rí sílẹ̀ yóò ràri pé ó ti dide. Ṣùgbọ́n nísinsìn yí ó ti di pé kan wa ni gbéra, ó ja ṣi pé bí à nìgbé mọ́tò tó fẹ́ máa lọ, pé mọ́tò rẹ ó máa sáré lọ.

Àgbàlá òjò ó ṣòyìí, kó rọrùn láti gbe àgbàlá òjò nítorí pé àgbàlá yẹn kò rọrùn láti kí eeyan fi òjò kí eeyan ra òjò sínú àgbàlá. Wọn tún orọ̀ tẹ́ẹyan sọ pé àgbàlá òjò but tó bá jẹ́ àgbàrá òjò tó bá sàn, à sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn tí bá ti ṣe àgbàrá òjò, ó ṣòro gan.

Mo rántí ìgbà kan nígbà tí mo ṣẹ̀ ṣe iṣẹ́ ní nursery school, ihna yen ni mo koko rinrìnàjò tó jìnà jù, nígbà náà ni mo rin ìrìnàjò láti ìlú Èkó lọ sí ìlú Katsina. Ìlú yen o jina jojo, debi pe eru bami, toripe láti southwest lo si north ni irin ajo náà. Ìrìnàjò náà kedé re nígbà tí mo n lo èrù n bà gán torí ọ̀pọ̀lọpọ̀ èwù e, torí pé ìrìnàjò tí mo ti rìn láàyè ò tí ì si eleyi to tó yẹn rí. Láti ìlú Èkó lọ sí ìlú Katsina nílú Nàìjíríà.

Mo mọ ìlú kan ní ìlú Èkìtì, wọ́n ń pè ní ìlú Èkìtì. Ìlú yẹn ìlú tí mo mọ̀ dáadáa ni, ìlú tí mo dẹ̀ ńi fẹ̀ sí, tí mo fẹ́ràn sì gan-an ni. Nkàn tí wọ́n dẹ̀ máa ń ṣe níbẹ̀ ni pé wọ́n máa ń dá oko iṣù níbẹ̀ gan-an, wọ́n máa ń dá oko iṣù to jẹ́ pé àwọn èèyàn máa wá láti ibi oríkériké ìlú Nàìjíríà láti wá ra iṣu nínú ìlú yẹn. Nítorí iṣu wọn máa ń dára gan-an. Àwọn àgbẹ̀ dẹ̀ máa wá láti àwọn ìlú oríṣiríṣi láti wá gbin nǹkan síbẹ̀. Bẹ́ẹ̀ ni, ìlú yẹn ìlú tó dára, tó ń dàa gidi ni ìṣẹse wọn dẹ̀ dáa, bi wọn máa ń ṣe. Ọdún iṣu wọn náà, tẹ ba lọ si ọdún iṣu wọn o daa lọpọlọpọ.

Ìgbà tí mo wà ní ìgbà èwe, mi ò lè rántí tí mó ibi tí mo ti ma lọ n ṣe ìsinmi pàtó nítorí pé àwa ọmọ kékeré ígbà nígbà yẹn, t'abá ti jọ ṣeré ní school olúkálukú máa padà sí ilé bàbá àti ìyá rè ni àmó ìgbà míì léènkàn kan tí mo lè rántí ni pé óní òréè mi kan nígbà náà, tí a bá ti kúrò ní school, ilé wọn la kókó máa lọ kí a kọ́kọ́ lọ ṣeré níbẹ̀ títí tí kó di pé a padà sílé. Ta ba dele iṣẹ́ la ma—ta ba dele àti mo pe a ba bo n le a fo abo tà dẹ̀ ní àwọn ẹbí kan ńlé tó ń gbé lọ́dọ̀ wa, àti mo tí a bá ti pẹ́ dé wọ́n ti ṣe iṣẹ́ wọn yẹn ká tó dé. Mo ti lè rántí nù.

Bẹ́ẹ̀ni, ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo nkan to wa ti a n se nísinsìnyí, o po lorisirisi ti o je pe ko ni fún eyan ni aye láti rántí ọ̀pọ̀lọpọ̀ nkan ti eeyan n se. Ṣùgbọ́n, oyinbo ti ṣáyé dẹ́ro, nítorí pé àwọn oyinbo wọ́n ti gbé èrọ wá, tó jẹ́ pé èèyàn lè fi àwọn ńkan tó fẹ́ ṣe sínú rẹ̀. Tí ó bá ti fi àwọn ńkan tó fẹ́ ṣe sínú àwọn fóònù rẹ̀, tó máa wa fi n kankan sí i tí ó máa ń dùn bíi agogo, tó máa fi àsìkò si tí ó fẹ́ rántí àwọn ńkan yẹn, ìgbà tí ó bá ti fi sí i tó ti ṣe, tó ti yé sínú e rẹ̀, tó máa fi lù wà ti sọ pé nígbà báyìí ni kíwo agogo yì ko dùn kì n lè fẹ́ rántí àwọn ńkan kan tí mo fẹ́ ṣe.

Ní ìgbà tí mo jẹ́ ọmọdé ju báyìí lọ torí nísinsìnyí mi ò ṣe ọmọdé mọ́, nígbà náà lọ́hun máa ń wù mí kí n wọ oríṣiríṣi nǹkan. Ṣùgbọ́n nísinsìnyí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ nítorí pé, ẹ̀gbẹ́ àwọn ọkọ̀ báwọ́n yẹn mi ò kàá sí mọ́ bí ìgbà tí ǹkan tó ṣe pàtàkì láti kí ẹ̀yàn máa wọ̀. Nísinsìnyí àwọn nkan báyẹn mi ò kí ń wọ̀ wọ́n mọ́ rara rara.

Bíbélì sọ wípé, "bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, kí ọjọ́ rẹ ko lẹ̀ pẹ̀ lórí ilẹ̀ aláyé." Nkan to se je be ni wípé, ni ile yorùbá, bi bowo fún agbaglagba, nkan to da gan, iyi ni, ko de ti yípadà rara toripe ọmọ yorùbá lomo yorùbá nje, afi te'niyen o ba ki se ọmọ yorùbá nìkan bí a ṣe ń fihàn kò ju pé, gbú nípa ìwà wa àti ìṣe wa oun la fi hàn. Tí ọmọdé bá fẹ́ kí àgbà, yiò dọ̀bálẹ̀. Tóbìnrin bá fẹ́ kí àgbàlagbà, yiò kúnlẹ̀. Bẹ́ẹ̀ la ṣe máa ń fihàn pé a ń bọ̀wọ̀ fún àwọn tó jù wa lọ. Àti nínú ìṣe wa kò n ṣe nínú kíkí gan. Nínú ìṣe wa náà, a gbọdọ̀ fihàn pé bá fẹ́ bá -a ba ri àgbàlagbà. Tó gbé ǹkan dání, tí ọmọdé bá wà nbẹ̀, wọ́n á lọ bá wọn gbé. Bá ṣe máa ń ṣe ni won yẹn. Ohun tí à ń kọ́ ọmọdé wa náà niyen. A máa ń kọ́ àwọn ọmọ wa. Wọ́n le jẹ́ kí wọ́n lè mọ̀ wípé kí eeyan bọ̀wọ̀ fún àgbàlagbà nkan tó ṣe pàtàkì ni kò ṣe dí ìyípadà rárá rará.

Nígbà ta bá ti fẹ́ parí iṣẹ́, a máa ń kojú rẹ̀ nani ko si nkan ta lè ṣe torí tí iṣẹ́ bá ti fẹ́ parí, ni inú wa máa ń dùn pẹ tọ̀. Iṣẹ́ ta fẹ́ ṣe yìí ò, iṣẹ́ yi ti fẹ́ parí. Aa si maa fi suuru, aa fi se nkan to ba ku taa fe se lẹ́nu iṣẹ́ yen kí iṣẹ́ yẹn kó má jẹ́ pé ígbà taa fẹ́ parí iṣẹ́ yẹn, la se fẹ́ ba ǹkan tí a ń ṣe jẹ́. A fi sùúrù parí ẹ. Ó sì máa ń dùn mọ́ wa gan-an. Torí pe iṣẹ́ ti fe parí.

Ní ìgbà kan tí mo wà ní ìlú kan tó ń pè ní Ondo State nílẹ̀ Nàìjíríà, o ní ì ibi kan tí mo màá gbọ́ nípa rẹ̀ tón máa ń pe ní Olúmọ̀ rock. Olúmọ̀ rock yìí ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo ti gbọ́ ń pa rẹ̀ torí pé àwọn tí ó máa ń lọ síbẹ̀ máa ń ròyìn bí bẹ ṣe dáa, pe ọ̀ kọjá-- tí eyan bá dé bẹ́ẹ̀ pe gbogbo ibẹ̀ ló tutù ló dáa gan. Ó dẹ̀ máa ń wú mi láti ìgbà yẹn kí emi náà dé ibe bó ti lẹ̀ jẹ́ pé nìgbà náà Ondo State yẹn náà ni mo wà ṣùgbọ́n mi ò ní àǹfààní láti lọ bẹ́ẹ̀. Ó sì máa ń wú mi láti lọ bẹ́ẹ̀. Níṣin mi ò sí níbẹ̀ yẹn mo ṣùgbọ́n ó ń wú mí ní kí n lọ síbẹ̀ kí n wo bó ṣe rí. Bo ti lẹ̀ jẹ́ pé kò tí ì rí-- mi í tí ì nígbà tí mo fẹ́ lọ síbẹ̀ kò tí ì sí gba kankan lọ kàn mi tí ó wú mi láti lọ síbẹ̀. But o wú mi kí n lọ síbẹ̀ but kò tí ì sígbà tí mo fẹ́ fi sí tí màá lọ mọ̀ pé mo sì máa dé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run.

Ọ̀pọ̀lọpọ̀ nkan ni ọmọdé maa n ko lọdọ àgbàlagbà. Ìgbà àkọ́kọ́ wọ́n máa ń kọ nkàn rere wọ́n sì máa ń kọ nkàn búburú. Fún àpẹẹrẹ, in nkàn búrúku tí àwọn ọmọ kéékèèké máa ń kọ látara àgbàlagbà, òun ni bí àgbàlagbà ṣe máa ń jókòó ti fóònù látaro dàlẹ̀ tí àwọn ọmọ kéékèèké bá dẹ̀rí àwọn àgbàlagbà tó ń ṣe bẹ́ẹ̀ náà, àwọn náà á jókòó ti fóònù látaro dàlẹ̀. Ní bẹ́ẹ̀ ni ẹ máa rí pé nígbà tí àgbàlagbà bá mú fóònù lọ́wọ́, ẹ́ ra àwọn ọmọ kéékèèké táa ń pa ìṣùgbọ́n tó fẹ́ lè nkàn táa àgbàlagbà náà ń ṣe. Wọn tie mo boya nkán ti on se yen nkan ti wọn fe komode ri ni, wọn ma sáré láti fe wo nkan ti o wa lórí fóònù àgbàlagbà náà. Bẹ́ẹ̀ náà ni nkàn rere, ni pé tí àgbàlagbà ọmọdé bá ti rí pé àgbàlagbà ń lọ sí ilé ìjọsìn láti ṣe olúwa láti ṣe nǹkan gidi, a máa wun àwọn náà láti ṣe, àwọn náà máa tẹ̀lé ẹ, wọ́n á máa lọ sí ilé ìjọsìn. Nkàn tó ṣe ìdádá ṣe lè gba nkàn búburú lọ́wọ́ àwọn ọmọ kéékèèké, ojú pé nígbàkigbà tí ẹ bá ti rí pe ọ́mo kekéré fẹ́ máa ṣe nkàn búburú, ẹ tètè máa sọ fún wọn pé nkàn tó ṣe yìí ò dáa, o gbọdọ̀ ṣe, ọmọdé ò kín ṣe o, má dé bẹ́ẹ̀ o, nkàn báyìí o, tó bá ṣe nkàn báyìí. Nílẹ̀ Yorùbá, àwọn Yorùbá tó ní ìwà àṣà Yorùbá kan, wọ́n máa sì rí pé nkàn kan ò dáa. Wọ́n á sọ fún un pé "à, nkàn tó ṣe yìí, tó bá ṣe bẹ́ẹ̀", wọ́n á, nígbà míì wọ́n á ní "à, tó bá", ó ní àrọ̀ ìṣàkán tí àwọn Yorùbá máa ń ṣe. Wọ́n á sọ pé, wọ́n á sọ fún ọmọ obìnrin pé tí ọkùnrin bá ti lè fọwọ́ kan ẹ́ lọ́wọ́ báyìí, ó máa lóyún ni, ẹrú máa bá àwọn ọmọdé náà, àwọn náà ò ní fẹ́ kí ọkùnrin kan fọwọ́ kàn wọ́n níbi-débi bí táyà bá sọ pé ó fẹ́ máa bá wọn sùn.

Ọgbọ́n èrò o máa ń yí ọ̀pọ̀lọpọ̀ padà nínú ayé ọmọ ènìyàn. Tí ọmọ ènìyàn bá ti ní ọgbọ́n, ó tí jásí pé ọmọ ènìyàn ó ní làákàyè nìyẹn. Tí eeyan bá dẹ̀ ní làákàyè, ó máa ń jẹ́ kí èeyàn lè ṣe ètò ilé ayé ẹ dáadáa. Ó dẹ̀ máa ń yí ọ̀pọ̀lọpọ̀ ìwà burúkú ara ọmọ ẹ̀dá kúrò, ó máa ń yí padà sí rere. Tí eeyàn bá ti wà, tó bá ti ní ọgbọ́n, ọgbọ́n yẹn tó bá dẹ̀ tí ń lò bó ṣe yẹ kó lò. A je ki ile aye e ti o da tele a le wa daa tí eeyan bá ti ń lo ọgbọ́n yẹn bó ṣe yẹ kó lò, bẹ́ẹ̀ ni ọpọlọ rẹ yóò sì máa ṣí sí latí lè máa ṣe nǹkan tí o yẹ̀ kò ṣe ní àsìkò nígbà tó yẹ kó dé ṣẹ.

Tí èèyàn bá ní láti kọ́ nǹkan kan, èèyàn máa ní sùúrù láti kọ́ dáadáa kó le mọ̀ pé nǹkan tí mò ń kọ́ nǹkan tó ní ìtumọ̀ ni. Ǹkan tí ó bá jẹ́ tí ń kọ́ ẹni láti kọ dáadáa níwájú, ṣé dá, ṣé ṣé kí èèyàn lè láyè láti lè ṣe àlàyé ǹkan tí èèyàn ń kọ́. Nítorí ǹkan tí èèyàn bá ń kọ́ tí ò bá lè ṣàlàyé ọ̀ tú mọ̀ sí pé èèyàn yẹn kò fọkàn sí ǹkan tó ń kọ́ àbí kò yé. Fún ìdí èyí ǹkan tó ṣe dára jẹ́ pé ǹkan tí ò ń bá fẹ́ kọ́, èèyàn ni láti farabalẹ̀ kí ẹ̀yan mọ̀ dáadáa kí ẹ̀yan lè ṣàlàyé ẹ̀ fún ẹlòmíràn.

Wọ́n máa ń dáṣà kán nípa àwọn ará Yorùbá wípé àwọn Yorùbá máa ń jẹ oúnjẹ tó láta gan-an. Bo ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá náà wà tí wón jẹ́ fẹ́ràn oúnjẹ tó láta. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, tóúnjẹ bá láta, ó dára. Wọ́n máa ń sọ pé ènìyàn Yorùbá á sọ wípé ó wà spicy. Eh, èmi like oúnjẹ tó bá wà spicy, èyí túmọ̀ sí pé mò ń like oúnjẹ tó, tó láta. Oúnjẹ tó láta náà da, ó da torí ó ata gan lára, ata da lára. Ata máa ń jẹ́ kí ara ènìyàn jí pípé ni, ó sì máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó wúlò sókè dáadáa sódò nínú ọgbọ́n ara èèmọ̀ ènìyàn.

Mo lo àkókò púpọ̀ ní ilé-iṣẹ́ búrẹ́dì kan nígbà kan rí. Ǹkan tí mo dẹ̀rí ní fèrèsé ni mẹ̀ṣìn ẹ̀rọ tó fi ń nu búrẹ́dì papọ̀ eleyí tó fi ń tẹ àti inú aṣi ibí tí wọ́n máa ń gbé sí tí tí búrẹ́dì náà yóò fi jinná. Ohun tí mo rí fèrèsé nìyẹn. Ẹni tó wà bẹ́ẹ̀ làwọn ti àwọn tó ń ṣe iṣẹ́ náà àwọn tó ń tẹ búrẹ́dì náà, tó ń tẹ fẹ́lẹ́ fẹ́lẹ́ tọn púpọ̀. Bí ó bẹ́ẹ̀ ṣe rí nìyẹn.

Emi gẹ́gẹ́ bí ẹ̀ní kan, ara oko ni emí ò, èmi bí iṣu, ẹ̀wà, nǹkan nǹkan beyén ló máa ń wù emí n jẹ àwọn oúnjẹ gidi. Àwọn oúnjẹ tó je pe wọ́n ti gbè si orí iná tóń tì ṣèṣe tón ti poo pọ̀ pọ́pọ́pọ́pọ́ ko to jiná wọ́n yẹn, àwọn oúnjẹ báyẹn ò kí ń wù mí jẹ. Óunjẹ́ oyìnbo kò kí n wù mí kí n lọ jẹ ohunkóhun tó ń pè ní pizza rárá.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá ń dàgbà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń yí padà ṣùgbọ́n àwọn nǹkan kan o kì í yí padà. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìwà, ìwà ọmọ ẹ̀dá ó ṣòro láti máa yí padà tí wọ́n bá ṣe ń dàgbà ṣùgbọ́n bi wọ́n ṣe rí boyà wọn kúrú tẹ́lẹ̀ ni wọ́n lè máa ga sí i. Gbogbo àwọn nǹkan bẹ́yẹn ló lè yí padà lára ọmọ ènìyàn ṣùgbọ́n tí èèyàn bá sì wà tí èèyàn bá tì ń dàgbà ojú rẹ̀ ó lè yí padà kí ó dàgbà díẹ̀ síi ṣùgbọ́n ìwà ó ṣòro láti yí padà.

Ti mo de ṣe jẹ́ wípé ìlú Èkó ni mo gbé láti kékeré títí tí mo fi dàgbà. Nítorí pé mo wá kúrò nilu Èkó, mo kan maa rí ọkọ̀ ojú irin nì mii tíi wọ̀ rí nígbà kankan rí. Mi ò wọ ọkọ̀ ojú irin nígbà kankan rí. Ó sì n wùmí kí n wọ ọkọ̀ ojú irin lójú irin, ṣùgbọ́n torí gbogbo bi o ṣe rí, ìrìn mi ò lọ síbi tí mo ti nílò láti wọ ọkọ̀ ojú irin, nkan tó fà ti mii ṣe tii wọ̀ niyen.

Gẹ́gẹ́ bí ẹnìkan o, ẹni tó bá ń bá mi s'isé mi lè kí ń lé wọn kúrò. Àyà fi ẹni tó jé pé bóyá ó ṣe ńkan tí ò da, mo kò ma ma ní sùúrù kó parí iṣẹ́ tó ṣe n'jó yẹn. Tó bá kọ̀n di ijó mìíràn, mi ní pè é níṣẹ́ mọ́, torí pé ti bá n pè e síṣẹ́ ó tún lè wá máa da iṣẹ́ mi láàmú. Ṣùgbọ́n mi kì í lé'yàn kúrò lẹ́nu iṣẹ́ tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́. T'èèyàn bá kòn ti parí lọ́jọ́ yẹn, wón á f'ilẹ̀ kó ma bá tí ẹ̀ lo, ṣùgbọ́n nígbà mìíràn mi ò ní pè é.